Ọkọ̀ tí mo fẹ́ràn púpọ̀, mo fẹ́ràn Honda. Ẹ̀dì dẹ́ ni wí pé o ẹ́ńjìnì e ódárà gan, kò dẹ kí n jẹ epo púpọ̀, àti wí pé wíwà ó balance gan tó báa ń lò. Tímbá fẹ́ rin ìrìn-àjò kúkurú, mo máa fẹ́ kó jẹ́ Honda Accord ni mo máa gbé. Tó bá dẹ́ ìrìn-àjò tó bá gùn, mo fẹ́ràn láti máa wà Mercedes Benz. Ohun tí, ọkọ̀ tí ó yẹ kó ṣe kókó tí mo fẹ́ràn jùlọ náà ni Rolls Royce.

Ìtàn tí wón máa ń sọ fún àwọn ọmọdé, owun náà ni ìtàn Ìjàpá àti Yánníbo, eh, torí ó jẹ́ ìtàn tí àwọn, eh, àgbàlagbà nígbà tí èmi náà wà n kékeré tí wọ́n fi kọ́ wa. Ó dẹ́ jẹ́ àwọn ìtàn tí ó on ko ni lọ́gbọ́n. Ti abá fẹ́ bẹ̀rẹ̀ bẹ́yẹn wọ́n máa ní, wọ́n máa bẹ̀rẹ̀ pé, "Àlọ́ o, a lò, àlọ́ o, a lò."